Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àwòrán rẹ, ibi tí o ń tọ́jú wọn sí. A ní folder tí a máa ń kó àwọn àwòrán sí bí ó ṣe wà àwọn àtijọ́. Àwọn nígbà tí a ba kó sínú folder, o máa wà níbẹ̀. Kò ní jẹ́ kí ǹkankan kí ó ṣe, ṣe wọ́n ti sọnù rí? Wọn ti ì sọnù nítorí pé ojú kan ni gbogbo re wà.

Sọ fún wa nípa ọ̀nà tí mọ jù láti ìbo dé ìbo. Àwọn ibi tí mo mọ̀, àbí kí n sọ pé àwọn ìlú tí mo ti dé rí kojú bí ìlú bí mẹ́ta sí mẹ́rin náà lọ. Ìgbà mélòó mi le ka iye ìgbà tí mo ń lọ káàkiri níbẹ̀. Ohun tí ó wà dojú ọ̀nà. Okay àwọn oríṣìíríṣìí ohun tí ó wà lójú ọ̀nà, bí i àwọn tí ó ń tajà àbí àwọn tí àbí wọ́n ń dáko àbí èèyàn rí bí gbogbo nǹkan ṣe rí, bí oko ṣe lọ ní àwọn ẹ̀ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ títì.